Gíga tí mo ga, ó tó ìwọ̀n ẹsẹ̀ mẹ́fà, ìwọ̀n ẹsẹ̀ márùn-ún àtàbọ̀, àmọ́ ọlọ́rẹ̀ mi kan ó ga jù mí lọ dáadáa. Ó bá pè mí pé mo kúrú, ó wá sọ fún mi pé mo kúrú Èmi dà mọ̀ pé mi ò kúrú o pé mo ga nítorí mo ga ju àwọn èèyàn mi lọ. Àwọn ènìyàn púpọ̀ ni mo ga ju wọ́n lọ. Hhm. Ọ̀rẹ́ mi yẹn náà ló tún ń sọ wí pé, àh! Mo kúrú gidigidi gan o pé mo èmi dàbí àràrá. Àmọ́ mi ò kúrú bí àràrá o. Mo ga bàtà ìwọ̀n ẹsẹ̀ mẹ́fà. Níbi iṣẹ́ mi ni wọ́n máa ń pè mí ní Goliath. Ǹkan tó máa ń pè mí níbi iṣẹ́ mi ni yẹn. Kí ọlọ́hun s'aanu wa, máa jẹ́ Goliath kí ọmọ kékeré kan máa wá pa wa. Wọ́n máa ń pè mí ní Goliath pé mo ga, mo lára nítorí mo lára wọn tó ga. Wọ́n máa wá pè mi ní Goliath. Èmi ò mọ ìdí tí wọ́n fín pè mí Goliath. Wọn mọ̀ jarí torí pé mo ga mo sì lára ni wọ́n sì ń pè mí ní Goliath.

Bí mo ṣe máa ń lo àkókò mi ní àkókò, màá kókó hun àwọn iṣẹ́ tí wọ́n ní agbára, màá kókó ṣe àwọn wọn, torí àwọn yẹn ni mo mọ pé wọ́n máa gbà á kókó mi dáadáa. Ti bà tí kókó wá ṣe àwọn iyẹn, bà tí ó bá ṣe àwọn iyẹn lẹ́lẹ́ pé wọ́n, wọ́n, wọ́n ní agbára gọ̀n, wọ́n ò ní agba-- àmọ́ wọ́n ò ní agbára tó iye tí mo kókó ṣe, màá tún wá fi wọn mú. Èyí tí màá tún wá ṣe tẹ́lẹ̀ ni àwọn èyí tí ò lágbára, gba yẹn, mo mọ pé ó tún máa rẹ̀ mí, ó tún máa rẹ̀ mí o, àmọ́ kò ní, kò ní rẹ́ mi títí kí n má ṣe àwọn iṣẹ́ pẹpẹ́pẹ. Àmọ́ tí bá kókó bẹ̀rù pẹ̀lú pẹpẹ́pẹ, tí wọ́n bá kọ́ wá tẹ̀lé pẹ̀lú àwọn èyí tó máa jẹ́ kó tètè rẹ́ mi, àáàh, kí n tó ṣe tán bá ẹwu, kí n má lọ dáku lóko. Àmọ́ tí bá ṣe dáadáa kò ní, kò ní, kò ní wo mí lórun. Èmi ò dẹ̀ fẹ́ kí iṣẹ́ máa wọ̀n mí lọ́run, mo fẹ́ràn kí n kókó ṣe àwọn iṣẹ́ tó ní àmì láka, ní kí n kókó ṣe wọ́n, kí n tó wá ṣe àwọn tó wá rọ àwọn èyí tí ò fi bẹ́ẹ̀ lẹ́

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń sè oúnjẹ. Ehn, oúnjẹ tí mo mọ̀ ń sè. Kò sóúnjẹ tí mìí mo ń sè ṣá, àmọ́ ó láwọn oúnjẹ bíi àwọn oúnjẹ tí ò kí n ṣe ti, ti èdè mi. Àmọ́ mo mo ń ṣe, àwọn tí ò kí n ṣe ti èdè mi. Tí mi ò mọ̀ ó ń sè ni, ehn, àkọ́kọ́ àwọn, àwọn oúnjẹ, àwọn oúnjẹ Igbo, àwọn oúnjẹ South South yẹn. Ehn, mi ò màwọn oúnjẹ náà ń ṣe. Ó tún láwọn oúnjẹ Hausa kan gan tí mi ò mọ̀ ó sè. Àwọn oúnjẹ Yorùbá mìí gan tí mi ì mọ̀ ó sè. Àmọ́ àwọn oúnjẹ tí gbogbo èèyàn mọ̀ bí i ìrẹsì, ìrẹsì jọ̀lọ́ọ̀fù, ìrẹsì funfun, ìrẹsì atata, ọ̀fadà ata, ọ̀fadà ẹ̀kúrú, ata ẹ̀kúrú. Ehmn, kò sí, àwọn bí ẹ̀wà, ẹ̀wà àgọ̀yìn, ẹ̀wà àgọ̀yìn, ẹ̀wà, àmọ́ mo mọ̀ ẹ̀wà àgọ̀yìn ṣe. Mo mọ àwọn ǹkan ń ṣe. Mo màmàlà rọ̀, mo mọ sẹ̀mọ́ rọ̀, mo mọ wheat rọ̀, mo mọ tùwó rò. Mo ti rí ibi tí wọ́n ti ń ro starch rí. Tí mo bá rí, mo mọ̀ ó rọ̀. Mo mọ àwọn ǹkan rọ̀, ṣá.

Ìgbà tó kẹ́yìn tí mo kọ lẹ́tà fún ẹni nìyẹn, ní ìgbà tí mò ń kúrò ní gírámà, tá ń kọ WAEC. Ìgbà yẹn ni mo kọ lẹ́tà fún ẹgbẹ̀rin. Lẹ́tà tí wọ́n ní ká kọ ní ìlú ayé, ká kọ sí, ah, ẹgbọ́n bàbá wa tó ń bẹ lóké òkú. A to fún un, wípé a ti parí WAEC, wípé a dẹ̀ ń wá admission, wípé ṣé o lè ràn wá lọ́wọ́. Nígbà tí mò kọ kí ni mí, mi ò tí ì kọ lẹ́tà rí sí ènìyàn, mo kọ lẹ́tà nìyẹn. Mo bá fẹ́, mi kọ lẹ́tà nìkan tí mo bá fẹ́ ránṣẹ́ sẹ́ni, mo ló tẹ, ẹ, fóònù mi kí n fi pe ẹni, kí n bá sọ̀rọ̀. Kò nílò kí a ń lo lẹ́tà káakí ri. Àwọn ayé ìjọ́un ló máa ń lo lẹ́tà. Àwọn tó ti dàgbà ju lẹ́tà lọ báyìí.

Bẹ́ẹ̀ni mo máa ń lo àtúnlò nǹkan, n ṣe ní ń lo àtúnlò nǹkan, ẹ́. Èmi ò mọ̀ kí n s'ọmọ ọ̀tẹ́dọ̀la in de kí n s'ọmọ Dangote. O mọ̀, èmi máa ń lo àtúnlò nǹkan o. Àwọn ọmọ Lapo, àwọn ọmọ ọ̀tẹ́dọ̀la bi cuppy, àwọn lọ máa ń lo, tí wọn kì í lo àtúnlò nǹkan, tí wọ́n bá ti lọ léẹ̀kan báyi, wọ́n ó lọ jù nú ni. Sùgbọ́n èmi, ìn lo títi ta fi sá, títa fi bàjẹ́, títa fi dógùn, títa fi di gíran, íń mọ̀ ló ló ń rìn. Koloun ṣàánú wa, koloun mọ̀ sewa n talika.

Ti mo bá ti ní èrò tuntun, la kọ́kọ́ na, wà á kọ́kọ́ lọ, wà á kọ́kọ́ dá lóòri mi náà boya, "Nǹkan tí mo rò yìí bóyá ó yá kí n rò ó." Lẹ́yìn yẹn, màwa ṣẹ̀sẹ̀ wá tó bá je wípé wọ́n fẹ́ lò ó tí mo bá tí wípé, "À, bóyá bí ti mo wà wọ́n nílò nǹkan yìí o." Màá lọ sọ fun awon àgbalagbà níbẹ̀. Ti mo bá ti sọ fún agbalagba níbẹ̀, abi kí n sọ fún ẹni tó jù lẹ́kún níbẹ̀ wípé, "À, kíni, kíni báyìí, báyìí, báyìí ni ẹ lè ṣe wọ̀." Ẹ̀hẹn. Ìgbà mí dẹ̀ rí, ìní sọ fún ẹni kankan, "Ì mo lò fúnra mi ma ma lọ́ fúnra mi." maa máa ṣe nǹkan ti oye kí n ṣe fúnra mi. Ọ̀, ẹ wò ó, nígbà mi gan-an sẹ̀f, tí mo bá ti rí, tí mo bá ti ní èrò tuntun, mi ò ní, mi ò ní kọ́kọ́ sọ fún ẹni kankan, màá kọ́kọ́ lọ bí àwọn èèyàn náà pé, "À, nǹkan tí mo rò léèé o." Mo lè máa sọ pé èmi ni mo rò ó, mo lè sọ pé, "èèyàn kan ló sọ fún mi kíni ì o, sé kíni ì o mu opolo da ni, ṣé o mú orí pípẹ́ dáa ni? Ṣé o ṣe ilé, ṣé o ṣe ilé?" Ti won bá nipe wípé, ó mú orí pípẹ́ dáa ni àbí ó ṣe dáadáa." Ẹ̀hẹn. Ìgbà yẹn màá ṣẹ̀sẹ̀ wá mú lò ó, kí o ma di pé èèyàn kí á máa lọ máa ṣi rò, kó máa lọ máa ṣi ọkàn òrò. Sé ẹ gẹ́t? A mọ́ o.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe eré ìdáná. Mo máa ń darí àwọn ọmọ lé ìwée mi, mo máa ń darí àwọn ero sha, wọ́n ma ṣe dada. Ìgbà mí gan-an mò lè wà kikọ̀ọ́, máa ṣe kíní fún àwọn ọ̀rẹ́ mi, nkan máa kàwé fún wọn ni àbí kí n máa kọ́ fún wọn. Kò ní ló pé kí ni. Bí a bá ń pín nǹkan tó yẹ ká ṣe, eyen ò lọ́fà, kò yẹ kó jẹ́ wàhálà kan tó lọ títí. Soyeyi, ìgbà mí gan-an kò sí wàhálà jare.

Mo fẹ́ràn kí máa lo headset tàbí earpod. Mi ò ní ìfẹ́ sí earpiece, àmọ́ o earpiece dà nítorí pé okun rẹ̀ tí fóònù rẹ bá fẹ́ jábọ́, kí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ bá fẹ́ jábọ́, ó lè fi okun rẹ̀ mu, padà pé à. Àmọ́ airpod, ọtún níṣòro pé ẹ mọ charger rẹ̀ ni, ẹ mọ wá bí tẹ́ẹ̀ sì charger rẹ̀ kiri. Headset dẹ rẹ òhun máa ń tètè kan. Àmọ́ èmi fẹ́ràn airpod àti headset. Mo fẹ́ràn charger rẹ̀, mo fẹ́ràn earpiece náà, àmọ́ kò dàbí. Ojú apá ò le dàbí ojú ara.

Mo fẹ́ kọ́ bi won ṣe ń sọ èdè Gẹ̀ẹ́sì dáadáa. Mo fẹ́ kọ́ bi won ṣe ń sọ èdè Yorùbá dáadáa. Mo fẹ́ kọ́ èdè Hausa, mo fẹ́ kọ́ èdè Igbo, mo fẹ́ kọ́ èdè Portuguese, mo fẹ́ kọ́ èdè French. Èdè, èdè Hausa ti mọ tu-- a, mo fẹ́ kọ́ èdè Hausa nítorí Hausa pé oríṣiríṣi. Mo fẹ́ kẹ́ èdè Ọ̀wọ̀, mo fẹ́ kọ́ èdè Ọ̀wọ̀. Mo fẹ́ kọ́ èdè Ekiti, èdè Ijebu gán mo fẹ́ kọ́. Mo fẹ́ kọ́ èdè púpọ̀ púpọ̀. Mi ò kọ́ fẹ́ kọ́ èdè ọ̀kan. Mo fẹ́ kọ́ èdè púpọ̀ púpọ̀.

Bẹ́ẹ̀ni o. Àh, mo ti sọ pé ìlera ju gbogbo nǹkan lọ, ó ju owó lọ. T'ẹyan bá ní ìlera, ó ní gbogbo nǹkan ló ní. Gbogbo nǹkan ló ní. Tí ẹ bá ní ìlera, gbogbo nǹkan ló ní. Kò sí, kò sí ǹkan tí ẹ̀yin fẹ́ sọ fún mi. Èèyàn le lówó kí ó má là'làáfíà. Èmi ò dẹ, a de gbàdúrà fún yẹn. Gbo igbà ní mo mọ́ń gbàdúrà pé Ọlọ́run jọ̀ọ́ o, má fi àlàáfíà wón mí o. Ṣ'ánú fún mí o. Fún ẹ́, àwọn èèyàn mi. Mi ò ṣàánú wa.

Mi ò, mi ò mọ̀ bí a ṣe ń pẹja o, mi ò tí ì pẹja rí. Mi ò tí ì lọ sí ilé ìpẹja, but ta bá ra ẹja sílé bí àwọn ẹja àrọ̀ tó máa n wà láyé yẹn, hm mmọ́ mo lè pa. Ah! Lọ́jọ́ kàn tí wọ́n ní kí n pẹja, ah! Ẹja náà máa ń gbọ̀n gan lọ́wọ́ mi. Àyà mí bá ń jápé, ah! Ọlọ́run ṣàánú mi, bí mó ṣe dàgbà tó yí mí mọ ejaa'pa. Ah! Ẹja náà ń sá kiri, ó ń sá, ó ń sá, ó ń sá kí n tó ríi pa. Mi ò kò sì s'ẹní kankan tí mo fẹ́ pe. Torí ìyá mi gan-an, wọ́n láàlójù ń gba in sí lé lọ pé wọ́n ní ibi tọ́ tí láàlójù. Mọ̀ Ọlọ́run ló yọ mí sẹ́. Ọlọ́run yọ mí o.

Mo máa ń rí lájú pé ọjà mi ń tà. Láàkókó náà, tí mo bá ti ń, tí mo bá ti ń ṣe gbogbo nǹkan tí mo ń ṣe, nǹkan tí mo fẹ́ tà, màá fi kalẹ̀. Like, màá ń wò dájú dájú, màá rí dájú pé à, ọjà yìí dà. Wípé tó n bá fẹ́ mi gan-an pé mo lè rà. Nǹkan àkọ́kọ́ tí màá ṣe nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, màá wẹ, màá wá ya àwọn àwòrán pé pé ó, ó dà, ó dà lójú. Àwọn àwòrán yen, ẹ̀ẹ́, ohun ni màá wá ya. Tí mo bá ti wá ya àwọn àwòrán tó jé pé tí àwọn èèyàn bá ríi, ó máa ni, "àáà, mo níí fẹ ọjà rẹ o, ṣo mo fẹ́ rà." Hhm.

Àa, fóònù mi máa ń wà lọ́wọ́ mi. Ìgbà tí fóònù mi kò sí lọ́wọ́ mi, bóyá ìgbà tí kò bá síná lórí ẹ̀, tí kò bá síná lórí ẹ̀, mo lè ní pé àwa kò lè sí lọ́wọ́ mi torí máa pọ̀ sílẹ̀ ni. Àbí ìgbà tí mo fẹ́ lọ kọ́ ìdánwò, ìgbà tí mo ń kọ́ exam, mo lè filẹ̀ pé, mi sá lè lò ó ní exam hall, màá filẹ̀. Tí bá wà ní class, kí ṣe gbogbo ìgbà ni mo máa fi fóònù mi lẹ́, ìgbà mi, máa dí fóònù mú. Tí bá rí pé mo ní àwọn, àwọn message láti ọ̀dọ̀ àwọn tó ẹ pé, tí bá rí message wọn, mo kí n filẹ̀ bí i ọkọ̀ mi, ọkọ̀ mi, ẹni tí mo ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ ṣá, kì í ṣe ọkọ mi, mi ò tí fẹ́ o, kò tí fẹ́ mi sílé o, bí ọkọ mi.

Ah! Data tí mo máa ń lò lọ́ṣeose, àkọ́kọ́ náà, eh, ẹgbẹ̀rún kọ̀ọ̀kan ni mo máa ń lò lójoojúmọ́, lójoojúmọ́. Ẹgbẹ̀rún kọ̀ọ̀kan tí mo bá kà ní lénimeejì, mo máa rí ẹgbẹ̀rún méje lọ́sẹ̀. Ẹgbẹ̀rún méje yẹn ó sì tó, eh, eh, ó dè tó gíìgì mẹ́rìnlá, gíìgì mẹ́rìnlá. Igbá mi gan an o máa ń jù bẹ́ẹ̀ lọ, àmọ́ etí mo má ń, tí mo rántí dáadáa ni gíìgì mẹ́rìnlá lọ́sẹ̀. Nítorí ẹgbẹ̀rún kọ̀ọ̀kan yẹn ó jẹ́ gíìgì méjì méjì, màá dá ẹ́ seméjì, ó jẹ́ mẹ́rìnlá.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bo ara ọ, èmi tó ẹ pé òtútù máa ń tètè mú mi. Tí oru bá ń mú báyìí tí bá fi le tán fánù sára láì bora tí bá jí báyìí. É! Òtútù máa ti máa ti máa wúkọ́, àbí bóyá máa ti máa ti ní kàtà. Nǹkan tí mo fi máa ń lọ aṣọ ìbora nìyẹn. Even tó bá jẹ́ pé kò sí kí ló rúkọ rẹ̀ pé oru wà, màá yíì lọ aṣọ ìbora Òtútù wà, mo máa lọ aṣọ ìbora ní gbogbo ìgbà torí ara mi fẹ́ lọ́tútù àjọgbá ti wa. Èmi àti otúútúú àjọgbá ti ara wa.

Bẹ́ẹ̀ni mo mọ orúkọ mi. Orúkọ mi ni Ọlájùmọ̀kẹ́. Ǹkan tó orúkọ mi dè tí mọ̀ sí ni pé mo, won máa ń kẹ́ mi pẹ̀lú ọlá. Ẹni bá n kẹ́ pẹ̀lú ọlá. Ǹkan tí orúkọ mi túmọ̀ sí niyen ẹni ọlá, ẹni tó ń kẹ́ pẹ̀lú ọlá. Àwọn ọlá wọ́n jùmọ̀ pọ̀. Wá kẹ́ mi torí pé ẹni ọlá ni mí. So yèyín ǹkan tí orúkọ mi túmọ̀ sí níyen. Mo tún jẹ́ Kristẹ́nà, that's ẹni bí Jésù. Orúkọ tí mo ń jẹ́ níyen Ẹni bí Jésù ni Kristẹ́nà ń jẹ́. O túmọ̀ sí pé mo tún jẹ́ olúwa tọ́ mi sí. Olúwa tọ́ mi sí.

Rárá mí tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí o, àmọ́ ó nígbà kan tí mo fẹ́ rìn pẹ̀lú rẹ̀ rí, lọ Kàdúná, lọ kí èyàn kan tí mò ń fẹ́ nígbà kan. Àmọ́ nísìnyí, mi ò lọ mọ́, a fẹ́ra mọ́, kò sì níwúlò mọ́. Àmọ́ máa yíwọ ọkọ̀ ojú irin, bóyá kí n wọ̀ lọ ibòmíì, àmọ́ máa yíwọ̀ ọ́. Ṣó ye yin? Máa yíwọ ọkọ̀ ojú irin?

Mi ò kí n, mi ò tíì lọ sí ilé ìdárayá tí o je pé máa f'orúkọ mi nù. Ojo ti mo lọ sí ilé ìdárayá, àkoko mo lọ fún ìgbéyàwó ènìyàn, kí a wá lọ dúró síbẹ̀. Èkejì, ìgbéyàwó tu ni. Ẹ̀kẹta, mo tẹ̀lé ìyàn lọ, ènìyin ló forúkọ rẹ̀ lé. Èkérin, mo tún tẹ̀lé eyàn lọ, ígbà tí mo bá lọ, ènìyàn ló sá máa forúkọ le. Mo ko le dúró kí n mọ wòó báayi, títi. Wa fi ṣetán.

Mi ò mọ nǹkan tí ẹ̀rọ ìdákẹ́jẹ́ jẹ́, àmọ́ mo ti lọ àwọn ẹ̀rọ púpọ̀ púpọ̀ ní orílẹ̀ èdè yìí. Àwọn ẹ̀rọ púpọ̀ púpọ̀, to je wipe mi ò lè ka wọn gán tán tí mo ti lò ní orílẹ̀ èdè yìí. Àmọ́ mi ò mọ̀, bóyá ẹ̀rọ ìdákẹ́jẹ́ yìí ó ní orúkọ mi kí n lè tètè mọ̀, kí n lè mọ nǹkan tí ẹ ń sọ lọ́pa.

Mo fẹ́ràn yàrá ìdáná torí a le dáná bẹ́ẹ̀, a le Ìbè la tí mo dáná ounjẹ ti a maa n je, èmi de fẹ́ràn kí n máa jẹun gan. Mo fẹ́ràn oúnjẹ o, mo fẹ́ràn oúnjẹ gidi. So yàrá ìdáná lèmi fẹ́ràn. Mo sì fẹ́ràn yàrá tá a máa ń sùn torí mo nífẹ̀ẹ́ sún ọ̀run. Mo nífẹ̀ẹ́ sún ọ̀run gidi gan-an. Mo máa ń sùn bẹ́ẹ̀, inú mi máa ma dùn ni. Mo nífẹ̀ẹ́ sún ọ̀run, mo nífẹ̀ẹ́ kí n máa sùn. Mo fẹ́ràn kí n máa sùn gan-an ni. Dada mo fẹ́ràn kí n máa sùn.

Kí n tó lọ sùn, n kòko gbàdúrà sọ̀loun hin dúpẹ́ fún ọjo yẹn tí mo, ti mo jáde lọ láyọ̀ tí mo bọ̀ láyọ̀. Èkejì, in waà te fóònù Títí ti ń fi sùn, in lo so fún àwọn ènìyàn, "à o dáàárọ̀, o dáàárọ̀ Títí ti ń fi sùn." Ìgbami tórun ọ̀ bá kùn mí, mo lè wo, mo lè wo àwọn fíìmù, ti n bá wọn fíìmù ẹ́hẹ́n tí baà á setán. Mo lè sùn gan-an lórí rẹ̀. Ó ní ìgbà kan tẹ́kún mi ò kí ń sùn, tóri pe ògùn ni mo máa ń lò tí mo, tí mo máa fi sùn. Amọ nísin, adúpẹ́ fẹ́lẹ́ dúmaré, adúpẹ́ olóòórùn ọba.

Mo ń lo fóònù Samsung, mo gbọ́ pe àwọn China lo ṣe. Óun ni mò ń lò, e o fọ. A ódo àti mẹ́rin ni mò ń lò. E series ló ń pè é, óun ni mò ń lò. Àmọ́ mo ti ń lo fóònù yìí ó ti pẹ́, láti 2023 ni mo ti ni mo ti rà á. Lati 2023 ni mo ti ra fóònù yìí, ní December ni mo ra á. Ni sin báyi ó ti pé ọdún mẹ́ta tí mo ti rà á. Mo gba dua si Ọlọ́un kó pèsè owó fún mi. Owó gidi tí máa fi change fóònù yìí sí iPhone. iPhone ni ó wù mí change rẹ̀ sí. Mi o dẹ̀ fẹ́ change rẹ̀ sí iPhone kékeré o, fẹ́ bẹ̀rẹ̀ láti bóyá bí 12. Oum mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú nìyẹn, mi o fẹ́ lo iPhone kéékèèké. Gbogbo wọ́n má ma wo pé kí wá ni, kí wá lọ ra ṣe fóònù si.

Kì í ṣe ojoojúmó ni mo máa n wo email mi. Lákọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì bí, kí n mo fẹ́ sọ? Ẹlẹ́ẹ̀kejì bí ẹ̀mẹ́ta lọ́sẹ̀ àbí èmeejì lọ́sẹ̀ ni mo máa ń wo. Ìgbá mi gan máa dúró títí di ìpàrí ọ̀sẹ̀ kí n tó wo nǹkan kan, tẹ́níì kankan fi ranse sí mi. Àfi tó bá jẹ́ pé mo wá rí notification pé, à, mo ní email látọdọ bàì tí máa de ri pé, elẹ́yí ṣe pàtàkì. Màá wa ṣèṣè wá lọ wo pé, à, tá ni elẹ́yí o, kí ló fẹ́, kí ló dé, gbogbo kíniun ò ń yeyín. Kì í ṣe gbogbo ìgbà torí ìgbá mi kò sí nkankan tí mo fẹ́ máa lò wò bẹ́ẹ̀. Sugbon mo wo pé, àwọn tó ń sise ni wọ́n máa ń sẹ́ndi email sí. K'oluwa saanue àná wá?

À, èmi máa ń sùn lọ́sàn-án o, mo máa ń sùn lọ́sàn-án dadà, èmi ò tì ẹ fẹ́ gbọ́, mo máa ń sùn lọ́sàn-án, mi ò fẹ́ gbọ́ pé kí ni, even tí bá wà ń bí iṣẹ́ gan tí wọn bá rí pé orun ń kùn mi mo lè lọ, mo lè lọ fún break, kí n wá ṣẹ̀ṣẹ̀ wá lọ, wá lọ sùn. Ì ń sùn dáadáa, fún wákàtí kan yẹn ń fi sùn. Bí ó tiẹ̀ pé wákàtí kan, in ṣá sùn. Tí mi ò bá wá lọ síbi kankan àbí tójẹ́ wípé kíláàsì mo wà, hmmm ì ń sùn dáadáa bí i. Mo máa sùn bí i pé kíni wà ní, èmi fẹ́ràn kí a máa sùn, mo máa ń sùn gan-an. Torípé nígbà mi máa ń sùn, mo lè sùn látàárọ̀ dálẹ́. Mo fẹ́ràn kí a máa sùn ju kó máa jẹun lọ. À, tó bá pé ìyẹn ni, mo fẹ́ràn orun ju ónjẹ lọ. Mo lè soníbi kankan pé a, oorun dùn lára ju oúnjẹ lọ jàre. Kí ẹ̀yan kankan ma tan wa, orun ó dùn ju oúnjẹ lọ.

Ye, ìgbàkúgbà tí mo bá gbá wájú rẹ̀ ni. Ẹ ntorí emí bai, nígbà tí mo ti wá kékeré náà tí sọ fún mi pé mo bú rẹwà, pé mo bú rẹwá dáadáa. Láti ìgbà ẹ, èmi ń mọ̀ kàn wá ni, ìgbà tán ni mo bú rẹwá, kò sí kíni táa fẹ́ ṣe. Òún maà mo wùrà mi ti mo bá fe jáde, oun wùrà mi pé "Ah! Sé mo dàbà i? Sé mo dàbà ẹ? Sé kíni n dàbà ẹ? Se lè dàbà ẹ?" Kíni, ó ti walara èmi, igba ti mo wà ni kékeré gan. Nígbà kan tàn máa pè mi lọ́bọ̀, mo mọ̀ bóyá mo búra wá tó ọ̀bọ̀. Ọmọ! Ah! Bí mo ṣe ń dàgbà, ta wọn ènìyàn bá sọ fún mi pé "Ah! O rẹwà gan." Mo tún rán ti ìgbà kékeré tó máa sọ pé "Ah! Iwọ ọmọ̀ ọ́ yìí omo dàbí ọ̀bọ̀, ò búra wá gan. O rí bó ṣe rí bí ọ̀bọ̀." Kíni yẹ n dẹti wà lórí mi láti ìgbà ẹ. Ó ń ṣa wá. Ìgbà ẹ, ǹkan tí wọ́n máa ní pé kí ẹ má bu ọmọ kékeré torí kò ní gbàgbé ẹ, kò ní fẹ́ ìgbé. Mo rán tí ẹni tó máa bú mi, mo ran tí ọ̀rẹ́ mi gan tó sọ fún mi pé mo dàbí ọ̀bọ̀. Ó dùn mí o, ọmọ! Kò sí wàá la, mo máa n rán tí ọ̀rẹ́ mi.

Bẹ́ẹ̀ ni o, torí bẹ́ẹ̀ ni o, torí o nígbà mi ti o je pé mo máa wo bàbá yìi má ní, ọ́ sé mo sì wà nílu mi máa lọ máa ṣe ìsọdọ̀tún ọkan mi, kì í ṣe pe gbogbo ìgbà ni but, lẹ́ẹ̀kọ̀kan ó dá kí èèyàn máa ṣe, at least kí órí èèyàn ti e maa pé ńi gbà mí. Torí tí a bá ṣe ìsọdọ̀tún ọkan, hmmm, se bí ó bá ṣe fe máa gbé e lọ ilé leleyi, tí ó bá ṣe fe máa rí ilé le, tí ó bá ṣe fe máa bá a lọ leleyi kò sì dá, kolọ́ún ṣánú wa, kolọ́ún ran wa lọ́wọ. Torí nígbà mi bá, a mọ̀ wípé kí ni, àmọ́ ó dá kí èèyàn máa ṣe nígbà mi kó máa ṣe lẹ́ẹ̀kọ̀kan, lẹ́ẹ̀kọ̀kan, lẹ́ẹ̀kọ̀kan ó ṣe pàtàkì, ó ṣe kókó.

Ah! Irun mi la kòkó na mi o ní irun tó gùn. So, ìgbà tí màá fẹ́ ṣe irun mi, mo máa nífẹ̀ẹ́ sí pé kí n ṣe irun mi nígbà tó je pé Mo máa nífẹ̀ẹ́ sí pé kí n ṣe irun mi ní ẹyọ kankan, torí tí màá ṣe ní ẹyọ kankan, kò ní tètè dàrú, kò ní tètè, hm, kò ní tètè bàjẹ́ bí o ṣe nǹkan. Amọ tí bá lọ ṣe ní kiní, ó máa tètè dàrú. Tí ó bá dẹ̀tì dàrú báyìí, ah! Wàhálà yá ṣún ni. Òun, ewo, ki oloun máa ṣọ́ wa. Torí irun mi gan ṣe, kò kí ń yún mi lórí. Kò kí ń yún mi lórí ráaráa àti rárá. Kò kí ń yún mi lórí ṣámṣám. Ewo kí oloun sàánú wa járe? Awa tà á ní irun tó gùn ti irún wa tun wá rọ̀ pẹtẹpẹtẹ. Hm.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù. Ní akọ̀ọ̀ko mo fẹ́ràn àkàrà dáadáa. Mo fẹ́ràn àkàrà, mo fẹ́ràn moinmoin. Àh! Èkuru. Mo fẹ́ràn èkuru jù àwa, ẹ Mo fẹ́ràn èkuru jù moi moi lọ. Mo fẹ́ràn èkuru dáadáa. Kíni mo tún fẹ́ràn? Mo fẹ́ràn ẹ̀wà àgọ̀nyìn. Mo fẹ́ràn ẹ̀wà àgọ̀nyìn, ẹ̀wà alásepọ̀ mo fẹ́ràn èyí náà. Àwọn èyí. Ǹkan tí mo mọ̀ mọ́ pé mi ò fẹ́ràn rẹ̀ lọ títí ni moinmoin. Ǹkan tí mi ò de se fẹ́ràn rẹ̀ mi o tie mọ́. Bóyá tó bá ti wá, bóyá tó bá ti ṣe, ẹ Moi moi ọjọ́ kejì nìkan ni mo fẹ́ràn jù. Mi ò fẹ́ràn moinmoin ti woń ṣẹ̀ nísìńnisìń tí wọ́n wa ní ká mọ jẹ́. Àmọ́ moinmoin ọjọ́ kejì, mm-hmm, nkan tí mo fẹ́ràn jù ni ẹ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí máa wo àwọn ìràwọ̀. Ǹkan tí mo dẹ̀, tí mo dẹ̀ fẹ́ ṣè ni pé, mo fẹ́ kó jẹ́ pé lọ́jọ́ kan n wo ìràwọ̀ pẹ̀lú olòlufẹ́ mi pẹ̀lú ẹni bí ọkọ n mi. Mo fẹ́ wo ìràwọ̀ pẹ̀lú rẹ̀. Fẹ́ ki a máa jòkò síta báyìí a máa máa wo ìràwọ̀ títí táìpà wá ni pé kó yá jià lósùn. Torí mi ti fẹ́ràn ìfẹ́ gan. Mo fẹ́ràn kí i máa ṣe ìfẹ́ gan. Mo fẹ́ràn ìfẹ́ dáadáa. Ohun òhán, ẹni tí mo fẹ́ tí bá ṣe pé ó ń jìnà rere ni pẹ́ bí tó wà kó jìnnà. Mi ò fẹ́ ní pé, mo fẹ́ ṣe gbogbo kíyìn mi. Amọ̀, ewo k'ọlọhun ṣáánù wa jàre, kọ Ọlọhun ṣàánù wa, kó Ọlọhun má loku lọ ń sọ̀rọ̀, a ṣe lọ́jọ́ kan.

Bẹ́ẹ̀ni, mo máa ń dè ọ́, gbogbo ìgbà ni mo ti máa ń dè é. Torí pé àwọn ìjàmbá ọkọ̀ tó máa ń ṣẹlẹ̀ ní Abuja ó yàtọ̀ sí èyí tó máa ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé. Torí ìjàmbá ọkọ̀ Abuja, o wà mọ̀ wò wípé, àáàh kilode? Báwọ lẹni í ṣe ń wa ọkọ̀ tórí ọlọ́run, báwọ lẹni í ṣe ń wa ọkọ̀. Torí a máa ń wa ọkọ̀ bí ìgbà tó je pé wọ́n ní ẹ̀mí mii sil'ẹ̀ ní. Tí ẹ bá ṣe ẹ ṣe pé èèyàn méjì ló máa ń jókòó síwájú, èmi yóò jẹ́ kí ìkí fẹ́ràn kí n jókòó síwájú nínú ọkọ̀ àmọ́ tí mo bá jókòó síwájú, ó jẹ́ pé èmi nìkan máa ń jókòó sí. Tí bá dẹ jókòó sí, màá lo ọjà ààbò mi. Torí àwọn ìjàmbá ọkọ̀ tó ń ṣẹlẹ̀ ní Abuja ó yàtọ̀ sí èyí tó ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé. E wo kò loun saanu wa se, ko loun saanu wa o. Torí ìjàmbá ọkọ̀ to jepe ní Abuja báyìí, ó máa ń ko ẹ̀mí lọ́nà kẹ́ṣẹ̀ pe máa n mu, o ma n kò ẹ̀mí lo ni, kẹ́ṣẹ̀ kékeré sẹ̀

Ìpàdé, e-emeji, emeji, ni mo máa ń ní ìpàdé lọ́sẹ̀. Ọjọ́, ọjọ́ Wednesday àti ọjọ́ Friday, ìyẹn ìpàdé àwọn choir, àwọn akọrin. Ìpàdé àwọn akọrin. Eh! Ìpàdé, ìpàdé nibi iṣẹ́ wa, ni a máa ń ṣe ní ọjọ́ ajé àbí ọjọ́ Jímọ̀. A máa n ṣe iyẹn náà. Ìgbà mi o la wọn ìpàdé kan to jepe mi o tie kí n lọ fún ìpàdé ìjọsìn to jé pé, eh! Church program. Mi ò kí lọ torí pé kí n tó kúrò ni ibi iṣẹ́ gan an woti close won ti parí gbogbo e. Àmọ́ mo fẹ́ràn kín máa lọ ẹwo kọ'lọhun sáanu mi.

Mi ò tí gun rí àmọ́ ó wù mí láti lọ gun. Ó wù mí dáadáa láti lọ gun. Ó wù mí, ó wù mí kí ń gun. Éwo kó lọ́run ṣé wá bà ṣe fé. Ọlọ́run máa pèsè. Àwọn nǹkan púpọ̀ wà tò ẹ pé mo fẹ́ ṣe, tépè owó ló kù. Ìgbà tí mo sọ pé mo fẹ́ ra phone, mo fẹ́ ra wig. Mo fẹ́ ra àwọn nǹkankan tò ẹ pé mo nífẹ̀ẹ́, mo fẹ́ràn. Mo fẹ́ ra stretcher gan-an fún wig mi. Mo fẹ́ ra àwọn nǹkan. Ẹ wò ó kó lọ́run pèsè fún mi járe. Ó yátẹ̀

Lákòókò náà kí n bá ní ìṣòro láàárín àwọn ẹlẹ́gbe mi, àkọ́kọ́ sọ̀rọ̀ nípa rẹ̀. Nítorí èmi, èmi wà bí ẹni tó pé ó yẹ ká sọ̀rọ̀ nípa ńkan náà. Tí ìṣòro bá wà ká sọ̀rọ̀ nípa rẹ̀, pé ṣé pé a máa máa ṣe bíi kíni, a ti dàgbà ju gbogbo yẹn lọ. Ó ní a nílò láti jókòó ká sọ̀rọ̀ nípa rẹ̀. Nítorí bí a bá sọ̀rọ̀ nípa rẹ̀, a ní mọ bí ńǹkan tó ń bí ẹni inú tó fi fà ṣòro, àbí ńǹkan tó ń ṣe dé ẹ pé tó fi fà gbogbo ilẹ̀ yìí. Àmọ́ tí wọ́n bá ti jókòó àti sọ̀rọ̀ nípa rẹ̀, a ti sọ pé ó dà wò, a lè ṣe ilẹ̀ mọ́, a máa ṣe ilẹ̀ yìí, a ní ṣe ilẹ̀ yìí, ìyẹn máa dà. Àmọ́ tí wọ́n bá pa lọ́ọ̀ sí i gbọ́n, wọ́n kú sí dá wà, kò ní dà. Ó ní ìgbà gbogbo tí mo lọ̀rẹ́ méjì, mo fi dá àti a jọ pé, pé pé a ní ìṣòro láàárín ara wa, mo fi dá a lò pé mo sún mọ́ àjọkẹ́ jù òun lọ. Ìyẹn ò tó dẹ́nij, nítorí pé mo pàdé àjọkẹ́ kí n tó pàdé rẹ̀. Ó wà ó ń rọ̀ pé ṣé ìgbà tí wọ́n á tú di díẹ̀, tí wọ́n á tú ṣe díẹ̀, òkòwò á bá wa sọ̀rọ̀ mọ́. Ó jẹ́ ẹ̀ a kò ní pípa díkù tó á sọ̀rọ̀ nípa gbogbo ẹ̀, kí gbogbo ẹ̀ lè dánmọ́ran.

Ìgbà mí mo máa ń fẹ́ràn rẹ̀ amọ́, ìgbà mí mi fẹ́ràn rẹ̀ jàrebnítorí pé ó máa ń rojọ́ ju, ó máa ń tí ń sọ̀rọ̀ jù. Mo mọ̀ jé kí yan nǹkan máa, máa máa lu ènìyàn lọ́jọ́, máa mọ fòró ẹni ènìyàn. Àmọ́, bí o pé a ti ṣe a ti mi òti e fẹ́ràn ìpàdé mi pọ̀. Ìgbà mí mo fẹ́ràn rẹ̀ jàre torí ìgbà mí mi tẹ̀ mí fẹ́ jàde po le A kò mọ̀ nílò láti ṣe ìpàdé ni. Àmọ́ ìgbà mí, ewo kọ́, mi ti fẹ́ pàdé kankan, ẹ kò sọ̀rọ̀ pé ẹ dẹ̀ tọ́ mi ní ìkẹta ẹ fẹ́, ẹ dẹ̀ dára wo ká ṣe. Àmọ́ ìgbà mí, mo máa ń fẹ́ kọ́, kọ́ fi mí sínú ṣíṣe nǹkan. Ìgbà mí ó máa rẹ̀ mí nítorí iṣẹ́ tí mo ń ṣe. Ó máa ti rẹ̀ mí kí ẹ pé gbogbo ìgbà ni mo fẹ́ ṣiṣẹ́. Ṣé o ye yin?

Àṣà tí ẹbí mi máa ń ṣe lákòókò náà, a ní timetable oúnjẹ. A ní oúnjẹ tí a máa ń ṣe lọ́jọ́-- ní gbogbo ọjọ́, ní gbogbo ọjọ́ ni ọ̀sẹ̀. A ní timetable báṣe máa ń jẹun lọ́sẹ̀. Ǹnkan tí mo ń nu, mo pẹ́ ẹbí mi máa ṣe nìyẹn, ẹ́leekẹji, "Ah ẹbí mi tí èèyàn bá ń, tí ó bá ń kúrò nílé bí ko ń travel o ń rìrìn àjò lọ síbikàn, tó dè ní, tó dè nílò oúnjẹ, ah wọ́n máa kó oúnjẹ fún ẹ. Tórí wọ́n fẹ́ kí ebi pa ẹ́, wọ́n máa kó oúnjẹ fún ẹ gidigidi gan." Kí ni ẹbí mi tún máa ń ṣe oo. Mi ò mọ̀, àmọ́ fún tí óuńjẹ yẹn, torí pé a ní timetable, a ní báa ṣe máa ń jẹun nílé, báa ṣe máa ń jẹun ní ojoojúmọ́ lọ́sẹ̀. Ah mo pè àṣà yẹn mo fẹ́ràn rẹ̀ gan. Especially tí ọjọ́ Thursday yẹn, ah mo nífẹ̀ẹ́ sí i gan.

Kii se gbogbogba, amo, moma ntele n'igba to po, amo kii se pe gbogbo igba, ni maa ntele, ọma ntele amo kii se gbogbo igba jare. Igbami awon ofin yen gan maa ma wo pe, kilode se dandan, so gun laye ni Amo, mo ma ntele o, igba tọ ba wụ mi láti tele abi tí mo ba wa pelu ọmode tí mo mo pe a, ọmode ma bi mi pe. Kilọ de te fi tele, kilọ de te fi seele, kilọ de te fin show ami yii te fi duru, te fin show ọgpụpa te fi duru, abị kilọde te fi seele te fi sekini. Mụ ama se, amo tọ ba pe mi n'ikan ni wa a, tí mo de n lọsị ibikan, abi tí ni nkan ti mon se. Maa kọọla nii mo ni tele ofin kankan, kii ọloun saa nu wa.

Ewo ko fi be yara jare. O kan wa ní. Ìgbà mi network yìí ó máa ń da mi lórí irú, ó ma máa ń fọ mi lórí máa ma wo pé ṣe dandan ni bayi. Network ó máa ń fọ mi lórí ìgbà mi ò, kí má pàárọ̀, ká má pàárọ̀, kí a má jàle network ó máa ń fọ mi lórí ó máa ń sun mi. Mo ni ah kí ló dé. Network àwọn orilédè mi ò yẹ kí n rí bayi. Network ó máa ń fọ mi lórí ó máa ń sun mi. Te yan o bá, te yan bá, te yan bá gbé ojú kalẹ̀ fún o lè ya yan wèrè ewo ko kin ṣiṣẹ́ tó jare, i gba míì gan e mo wo pé kin wà ní ìwúlò WiFi tí mo lọ ra kíni ìwúlò, ìgbà mi ma tún ní èyàn maa hot-spot mi tí n bá fẹ́ ṣe ǹkan tó ọ̀sẹ̀ pàtàkì gan ma máa wo pé kí leleyii kini radarada tí wọ́n bá was se yi kini rada rada tin wọ́n se kiri ewo ko lọ́run ṣanu wà jaré.

Tí mo bá fẹ́ lọ sùn, tó bá jẹ́ pé mi ò lọ síbi kòkàn bíi ago mẹ́sàn-án tí mo ò dẹ̀ ẹni tí mò ń bá sọ̀rọ̀ lórí, ẹ̀rọ alágbèéká mi, ẹ̀rọ ibanisoro mi. Ago mẹ́sàn-án, ìgbà mi gan ago méje máa tì lọ sùn, ago mẹ́jọ ọ̀gá, má tì lọ sùn. Àmọ́, nígbà mí tí ń bàá ń lọ ibi iṣẹ́ ago mẹ́wàá, ago mẹ́-- ago, ago mọ́kànlá, ago méjìlá gan, mo lè, mo lè wá, mo lè wá. To jẹ pé mo ṣì ń ṣe ǹkan lọ́wọ́, ẹbí mi, mò ń, mò ń bá àwọn ẹbí mi sọ̀rọ̀. Àbí mo ṣà ń ṣe nǹkan tí ó jẹ́ pé mi ò nílé sùn. Tí bá wà nílé ìwé mo lè sún ni aago méjì. Tí mo bá mọ̀ pé n ò ní ilé ẹ̀kọ́, tí mò ní, mò ní lọ sí ilé ẹ̀kọ́ lọ́jọ́ kejì, kò sí ìgbà kú gba tí mi ò ti ẹ kìí sùn gan, kò sí ìgbà tí mi o kíi ń sùn kò sí aago tí mi ò ki sùn.

Omi tí mo máa ń mu lójoojúmọ́ ó tó, ó tó lítà bí i márùn-ún. Ígba mi o máa ń jù bẹ́ẹ̀ lọ. Ígba mi o máa ń tó lítà bí i méje, méjọ. Àmọ́ mi mọ̀ pé ó máa ń tó bí i lítà mẹ́wàá. Mi o mọ̀ pé ó máa ń tó bí i lítà mẹ́wàá. Àmọ́ omi tí mo máa ń mu máa ń pọ̀ gan. Nígbà kan tí mo ní ulcer, won wa so fun mi wí pé kí n máa mu omi gan, pé kí n máa mu omi gan, kí n mu omi gidi gan. Ǹkan tó fàá ni yẹ́n. Omi tí mo máa ń mu, ah, ó máa ń pọ̀ torí pé bẹ́ẹ̀ ni tí mi ò bá mu bá, ayà máa ma ta mí, ayà máa maa kàn mí. Maa ma ní, àh, torí pé mi ò mú omi ló fa gbogbo eléyìí bayii ni sí. Oun ta mi tí mi o bá mú omi? Ayà áma ma tami tí mi ò bá mú omi. Ikan ti ó fi jẹ́ pé mo máa ń mu omi dáadáa ni yẹ́n. Ki ayà mi máa le máa ta mí.

Mo fẹ́ràn, mo fẹ́ràn àájọ́dun ìbín Jesu. Torí nígbà yẹn a ní lọ ibi iṣẹ́, oúnjẹ máa wà. Kò ní sí ibi iṣẹ́ everbody máa wà nínú mọ́mọ́ ọdún pé ó, kò sí ibi iṣẹ́. Àádọ́ní yẹn mo fẹ́ràn jù láàárín mi torí pé kò ní sí ibi iṣẹ́ amọ̀ jíjọ oní a sì máa sùn. Tí a bá fẹ́, tí a bá dé fẹ́ jáde, a jáde. Ọmọ, èmi fẹ́ràn, èmi o, èmi fẹ́ràn kí n kọ́ wà. Nígbà ẹ́, má kọ́ máa jẹun ni, màá máa sùn. Mo kò kí ń fi mẹ́ẹ̀jáde torí ọ, ewo là bu dọ̀ jáde, bo là ń lo. Èmi lọ síbì kankan. Má kọ́ wá nílé, màá jẹun, tí màá ti jẹun tán, màá sùn. Ìgbà míì wọn máa rán mi iṣẹ́ lẹ́yìn yẹn, máa tó padà wá lé ke se pé amọ̀ jí ní aago mẹ́fà àbi aago mẹ́rin, kò sí yẹn. Ah! Mo fẹ́ràn àádọ́ní yẹn, inú mi gan-an dùn gan-an fún-ún fún-ún.

Ìgbà mí, mi ò kí ń jẹún ni ọ̀sán, ìgbà tí n bá fẹ́ jẹun ìgbà mí máa mú garri. Ìgbà mí oúnjẹ tó yẹ kí n jẹ láàárọ̀ ni màá jẹ lọ́sàn. Ìgbà mí, mo-- mi kí n sábà dára. Àmọ́ lọ́sàn oní ń dáná, mo ṣè indomie. A ṣè indomie tó yẹ pé ó máa dùn gan-an. Ǹkan tí màá ṣè nìyẹn, àmọ́ mi ò, mi ò, mi ò nífẹ̀ẹ́ ṣe kí ń má dùn. Kí ṣe pé mi ò nífẹ̀ẹ́ ṣe, mo máa ń ṣiṣẹ́, mo máa ń, mo máa ń ní ń ǹkan tí mó ń ṣe ní ọ̀sán. So àti máa jẹun yẹn ò kí ń síbẹ̀. Oní ìgbà kan ní ọdún tó kọjá tó yẹ pé ẹ̀wà ni mo máa ń jẹ lósàn mo máa ń lọ ra ni. Óni obìnrin kan tó máa ń tẹ́ wa, ẹ̀wà rẹ̀ máa ń dùn. Ìgbà mí màá dà á pẹ̀lú iṣu, ìgbà mí máa rá pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀. Àmọ́ ẹ̀wà rẹ̀ máa ń dùn. Ǹkan tí mo máa ń ra ni tí mo bá wà ní ibi iṣẹ́. Àmọ́ tí mi ò bá sí ní ibi iṣẹ́, mo lè mú garri. Ìgbà mí mo kan lè sun kín ń kọ ní pé tó bá ti dáa lẹ́, á jẹ pọ̀. Ìgbà tí m bá lówó mo lè ra búrẹ́dì. Àbí tí búrẹ́dì bá wà nlé ǹkan jẹ búrẹ́dì àbí kí n ra indomie. Màá jẹ noodles wọn ń pe, ẹ́ mọ̀ bínú tí mo pè ní indomie. Indomie là wọn máa ń.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣèwádìí wọn torí pé o láwọn mii to jẹ́ pé bóyá tí lọ, bóyá tí lọ dáràn kan síbí kan, wọ́n a mọ wá sí iṣẹ́ ńbí, kó mọ̀ wá kó bá wá, èmi ò fẹ́ èèyàn. Àmọ́ àwọn alábàásisẹ́pọ̀ mi, mo nífẹ̀ẹ́ sí kí má, kí n mọ, kí máa ṣe ìwádìí wọn kó mó lọ jẹ́ pé, ẹ́, èèyàn wá ń gbé, gbé yàkùda yà, àbí èèyàn ń gbé ǹkan tí wípé, ẹ́, ó máa ń pa èèyàn kiri, àbí ó ń gbómọgbómọ ni, àbí ó pa ẹyàn. Èmi ò fẹ́ ẹyàn. Ǹkan tí mo fẹ́ ni pé mo nífẹ̀ẹ́ sí kí máa wádìí àwọn alábàásisẹ́pọ̀ mi kí lè mọ irú èèyàn tan jẹ́, irú, kó mó lọ jẹ́ pé ẹni tí à ń, tó ń bá wa ṣiṣẹ́ pé ó ti dáràn nǹkan síbí kan wá sá wá bí, àbí ó jẹ́ pé ká ṣá mọ irú èèyàn tó jẹ́ ká tó gba ṣiṣẹ́, ǹkan tí mo máa ń ṣe nìyen. Ká mọ irú èèyàn tó ń jẹ́.

Bẹ́ẹ̀ni, ah, mo mọ̀ bí a ṣe ń kà dáadáa. Mo mo sópé ọmọ ilé ìwé, ọmọ ilé ẹ̀kọ́ gíga ma ními, mo mọ̀ bí a ti ń kà dáadáa. Ó nígbà mìí gan wọ́n kọ̀ máa ń rán mi pé "à, lọ ká àwọn àwòrán yìí o, lọ ṣe eléyìí o". Ẹmí sì fẹ́ kí n mo iṣẹ́, ẹmí ní ìfẹ́ sì kí n mo ṣiṣẹ́ kí n ṣe wí pé kí n wá jọ́kò sójú kan bíi arọ. Mi ò fẹ́ràn kí n máa jọ́kò síbi kan. Oun náà ni mo ti ń sọ fún ẹni tí mo ń fe báyii ni isìn. Tí ó mọ pé mo ní iṣẹ́ níbi tí mo ń gbé ní isìn. Tí n bá wá gbé wá sọ́dọ̀ rẹ, bó ni ṣe ṣiṣẹ́, emi ò fẹ se iṣe ní ọ́fíìsì bàbá rẹ o. Rárá, èmi ò fẹ́ iyen ó. Mo fẹ́ ṣiṣẹ́ ní ibi tó máa yàtọ̀. Mo gbá at least gbogbo wa o ní kọ́ á ní sùn kọrí síbi kan náà. Sọ yẹ yin, nkan tí mo ń sọ nìyẹn pé, kò yẹ kí gbogbo wa sùn ká wá kọrí sí ibi kan naá. Kí n sọ fún ẹ, mi ò fẹ́ràn kí n máa jọ́kò síbi kan, mo fẹ́ràn kí n máa ṣiṣẹ́. Kí ẹ̀yin wà kọ́ ní iṣẹ́ tó ń ṣe, kó má jọ́kò ká lè bii arọ. Kó máa jẹ ọ mama dúró de àwọn ẹ̀yàn kó tó jẹun àbí kó tó ṣe ǹkan kan.

Bẹ́ẹ̀ni mo ní glass ọ̀nà, ònígbà kangan rẹ pé mo kẹ́rù sí tẹ́lẹ̀. Bring your plate wọ́n wá kẹnu sí mi lẹ́nu náà. Yẹ́pẹ́ tí bá jàde báyìí mo nífẹ̀ẹ́ sí kí ń má lò dáadáa kó má jẹ pé olú máa ń ṣe kí ni. Mo nífẹ̀ẹ́ sí kó má lò dáadáa. A mo nísìn ò ti bàjẹ́ kí ko kàn ọ, ǹkan ló dà sí tó wá ń bó. Mi ò mọ ohun tí mo fẹ́ ṣe sí báyi.

Mo ní, o ti pẹ́ tí mo ti ni gan. Ó dà pé ígbà tí mo fẹ́, mo kò ní nígbà yẹn láti bí ọdún mẹ́fà sẹ́yìn ni mo ti ni. Níṣin bayi, tí ẹ̀eyan ò bá ti, tí ẹ̀eyan ò bá ní, kò le, kò le register fún, eh, kíni, ilé ẹ̀kọ́ gíga. Kò le ṣe tí o bá ti ní nọ́mbà òun. Kó tó register fún, ó gbọdọ̀ ní nọ́mbà, eh, kíni òun? Ó, nnkan tún mo fẹ́, nnkan ní tí emi gan nífẹ̀ẹ́ sí niyen, mo fẹ́ torí káti ẹ̀ mọ yé àwa táa wà ní orílè-èdè wa wípé, pé pẹ̀lú nọ́mbà ẹ a le mọ̀. Àmọ́ a à le mọ̀ torí àwọn ọmọ kéékèèké ò ṣe é. Àwọn tó ti kú tan ti ṣe é, a ò mọ yé wọn. Yes.

Mo fẹ́ràn àwọn molebii mi, àwọn ìyá mi, bàbá mi, àwọn àbúrò mi. Mo fẹ́ràn ẹgbon mi gan-an nígbà tí wọ́n wà láye àmọ́ wọ́n ti kú. Wọ́n fi kú ṣàgbà wá. Ìtọ̀ ṣúgà ló pa wọ́n Púpọ̀ lára wọn ó wá pa wọ́n. Àmọ́ mo fẹ́ràn ìdílé mi dáadáa. Mo fẹ́ràn ìdílé mi, bàbá mi, ìyá mi. Mo níìfẹ́ kí ń máa ṣe nǹkan fún wọn dáadáa. Há! Ǹkan tẹ́ẹ sọ ní sì ló fi jẹ́ kí n rantí pé mo fẹ́, mo fẹ́ tẹ owó sá'burò mi. Mo fẹ́ràn ìdílé mi dáadáa. Mo fẹ́ràn wọn gidi gan-an. Mi ò ní, mi ò ní fẹ́ kí ǹkan kan ṣe wọ́n. Torí há! Mo fẹ́ràn wọn. A ti, a ti lọ, a ti làwọn ǹkan kan kọjá, àwọn ǹkan púpọ̀ tí a ti là kọjá. Mo fẹ́ràn àwọn ìdílé mi dáadáa gidi gan-an. Mo fẹ́ràn wọn dáadáa.

Bẹ́ẹ̀ni o. Àmoo Ọlọ́run ò tí ì ṣe a mọ́ mọ ní ètò rẹ̀, màá ó máa tó ra. Ọlọ́run á pèsè torí ah Ọlọ́run ṣàánú míìì, ṣàánúù míì, Ọlọ́run ṣàánú mí o. Ọlọ́run á ṣe, lorùkọ́ jesu ọ́lorun á ṣe. Torí o nígbà mí gan to jẹ́ pé ìrònú máa bá mi má ní, ibo látun jásí bayi. Àmo.

Tin ba fẹ́ dáhùn fún mi, màá ní, "ẹ ló láti ọ̀dọ̀ Shade Joseph Àkànó, kí ni a lè ràn yín lọ́wọ́ pẹ̀lú?" Bí mo ṣe máa dáhùn fonu niyen Tó bá dẹ́ jẹ́ pé ìyẹn fún ibi iṣẹ́, tó bá dẹ́ jẹ́ pé bóyá ní ẹ́ àwọn mọ̀lẹ́bí mi àbá àwọn ọ̀rẹ́ mi lọ pé mì, màá bọ́ta lọ dáhùn fonu na kó má lè fa kó má lè fa ariwo tabí kó má lè fa ẹjọ́ púpọ̀ ibi iṣẹ́. Ṣóye yín, miò kí fí bẹ́ẹ̀ pariwo, màá rora bọ́sítà láti lọ bá ẹni òun sọ̀rọ̀ kó má lọ fọn sóríta. Kí ló dé tó fin rojo ni ibi iṣẹ́? Kí ló dé tó fin ṣe elé yi? Ṣó ra e.

Bẹ́ẹ̀ni, a ní ọgbà nílé wa tó ní ogba yen la máa fi ń gbin àwọn nǹkan kéékèèké bí i tòmátò, bí i ata rodo, bí i ẹ̀fọ́, bí i, ẹm, ewúro. Àwọn nǹkan kéékèèké tí àwọn ènìyàn nílò ní ojoojúmọ́ kó ni a máa ń gbin. Ọgbà, àmọ́ a ní ọgbà tó tóbi tí a le, a le gbé ọkọ̀ sí o. Àmọ́ a ní ọgbà tí ẹ pé a máa fi ń gbin nǹkan. Ó ní ìgbà kan gan to jẹ pé a gbin iṣu, a gbin iṣu sílé, iṣu fún, nínú àpò la gbin sí. Ó de dá, ó jáde dáadáa, ó tóbi dáadáa. Amọ́

Mo fẹ́ràn tí òwúrọ̀ torí wọ́n ní tí òwúrọ̀ yẹn da fún àwọ̀ wa. Amú, tirọ̀ lé. Tirọ̀ na n da, amo nígbà mí tirọ̀ yẹn ọ̀ wọ́n gbóná. Amo nígbà tí wọ́n ní pé tí òwúrọ̀ yẹn da fún àwọ̀ wa, mo fẹ́ràn tí òwúrọ̀. Ìgbà ní o máa gbóná ju ẹ̀mí eré léwọ́ inú rẹ o, Sé ǹkan tó da fún àwọ̀ wa náà ni? Hmm? Dúpẹ́ o.

Mo fẹ́ràn àkókò ọdún, ọdún tuntun. Àkókò ọdún tuntun jẹ́ pé gbogbo wa máa wà nílé, a máa tì gbàgbé nípa àwọn nǹkan burúkú tó, tó ti ṣẹlẹ̀ lọ́dún tó kọjá, a máa máa wò ó fún nǹkan gidi, nǹkan tuntun mìí tó máa ṣẹlẹ̀ ní ọdún tuntun yìí. Àkókò ọdún tuntun yẹn a dẹ̀ kì n lọ ibiṣẹ́. Tí a bá lọ ibiṣẹ́, a máa wà nílé, a máa máa-- a máa mú inú ara wa dùn, a ní máa ṣe nǹkan. Kíni a máa wà nílé, àwọn mi máa ń jáde o. Àmọn emi mo ma n wà nílé, mo máa ń fii sùn.

Tí eeyan bá sọ nnkan fúnmi, to bá mú inú mi dùn, màá rẹ́rìn. Ìgbà mìíràn, tí eeyan bá se fún mi ní nnkan to je pé, èmi de máa ń wo àwọn nǹkan, àwọn, àwọn aderin po sonù, tán wa lọrí intanẹẹti nísìyín Mo máa rẹ́rin nipa wọ́n, àmọ́ kò n se gbogbo ìgbà. Ìgbà mìíràn gan, nǹkan o kí yẹ mí ó tori máa mọ wọ́ pe, ah Kí ló ń ṣẹlẹ̀? Àwọn eleyii kan tan ara wọn ló kàn ṣ'éleyii, wọ́n ń ṣ'éleyii, wọ́n ṣ'éleyii.

Batiri fóònù mi máa ń pẹ́ gan an. Kíì ṣe pé ó máa ń pẹ́ lọ tití? Amọ̀, tí mo bá, tí mo bá charge rẹ̀ láàárọ̀, ó di bí ọwọ́ ìrọ̀lẹ́ kó tó wá low dáadáa. Amọ̀, ìgbà mi, nígbà mí ga batiri yẹn máa ṣe bí ìgbà tó jẹ́ pé fóònù náà ò dáa. Àmọ̀ nígbà mí ó máa pẹ́ lọ́wọ́ mí tó jẹ́ pé tí mo bá charge láàárọ̀ báyì. Ǹkan tó máa ń mú fóònù mi pẹ́ lọ́wọ́ mi ni tí n bá, tí mi ò bà tan data. Àmọ̀ tí mo bá tan data, ah, kò ní pẹ́ o. Kò ní pẹ́ rárá, rárá, rárá, rárá, rárá. Tí mo bá ti tan data báyìí tó bá fúùlù, bíi wákàtí, wákàtí bí mẹ́kàtí mẹ́wàá ó máa ti low. Àmọ̀ tí mi ò bá tan data, ó lè lò ọjọ́ bí méjì or ọjọ́ mẹ́ta lọ́wọ́ mí. Bí i ọjọ́ méjì ṣà, kò ní pẹ́ ọjọ́ mẹ́ta, ọjọ́ méjì.

Mo gbàgbé nínú ẹ̀, àmọ́ nǹkan tí mo máa sọ ni pé èèyàn ló bé èèyàn jẹ. Ǹkan tí mo fẹ́ sọ ni pé èèyàn ló gbé èèyàn jẹ. Àwọn mi báyìí wọ́n ti ba àwọn yòókù jẹ. Àwọn nǹkan àtọwọ́dọ́ wọ̀nyí ó dáa ni tẹ́lẹ̀, tẹ́lẹ̀ wọ́n dáa, wọ́n dà gan-an. Àmọ́ nísìnyí àwọn èèyàn wọ́n ti ń ṣe, wọ́n ti ń ṣe nǹkan tí kò dáa, wọ́n ti nǹkan tó máa ṣe wọ́n máa ma woo wi pé "ha! Ha!, Kíni eleyii ti eni yìí tún ṣe?" Àmọ́ àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́, èèyàn ló ṣà ba eeyan jẹ tí mo, nǹkan tí mo fẹ́ sọ nìyẹn.

Tí mo bá fẹ́ lọ ibiṣẹ́, tí ó bá sì súkẹrẹ fà kẹrẹ ọkọ̀, tí ó bá dẹ si pé mo fẹ́ wá ọkọ̀ pátápátá bí i, ẹ́, ìṣẹ́jú, ìṣẹ́jú mẹ́ẹ̀dógún, ìṣẹ́jú mẹ́ẹ̀dọ́gbọ̀n rárá, ìṣẹ́jú mẹ́ẹ̀dọ́gbọ̀n yóò gbé mi lọ si ibiṣẹ́. Amọ tí súkẹrẹ fà kẹrẹ ọkọ̀ bá wà, bí wákàtí kan, wákàtí kan gan-an, igbámi gan-an, mi ò tí ní tu de ibiṣẹ́. Iń kan tó máa ń, tó máa ń ṣẹlẹ̀ nílé. Àmọ́ tó bá jẹ pé kò sí súkẹrẹ fà kẹrẹ ọkọ̀, ìṣẹ́jú mẹ́ẹ̀dọ́gbọ̀n mo ti dé ibiṣẹ́, mo ti lọ, mo ti dé ibiṣẹ́. Tí mo bá dẹ wá ọkọ̀, ìgbá mi gan-an a le dúró sójú títí a máa wá ọkọ̀, wá ọkọ̀, wá ọkọ̀, wá ọkọ̀, à ni r'ọ́kọ̀. But tí mi ò wá wá ọkọ̀, tí kò dẹ ti fẹ́ sí súkẹrẹ fà kẹrẹ ọkọ̀, ìṣẹ́jú mẹ́ẹ̀dógún mo ti dé ibiṣẹ́, mo ti ṣí, mo ti kúrò nlé, mo ti dé ibiṣẹ́

Lakòkò náà, mo fẹ́ràn kí yàrá mi kó kí gbogbo ẹ mọ tení téní, kí ó mo jẹ́ pé ǹnkan kan máa mọ̀dàrú àbí a máa mọ rí ẹrù kiri nílẹ̀. A máa máa rí ẹrù, ẹrù eleyii wa ńibí, aṣọ eleyii wa ńibí, bàtà eleyii wa ńibi. Fìlá eleyii, mi ò ní ìfẹ́ sí ǹnkan ni. Nnkan tí mo fẹ́ ni kí yàrá mọ́ téní téní, kó má saríwọ, kí ẹ̀eyan ọ ba fẹ́ sùn, kó sùn, kó má di pé ẹ mọ̀ pariwo kiri. Nnkan tí mo ní ìfẹ́ sí nu.

Béèni ọmọ ńkan tó máa ń dùn mí bóyá kí n lọ rẹ̀, kí ọ̀rẹ́ mi kó wá lọ lọ rẹ̀ mi, àbí ka jò wà, bí kí ẹ̀yin jẹ́ ọ̀rẹ́ mi, mo wá, mo wá, sọ pé ọ̀rẹ́ mi kejì lé lè o, that ọ̀rẹ́ mi méjì ti padà ára wọn, kí ọ̀rẹ́ mi gan gan tí mo mú wá tó wá lọ ń ṣọ̀rẹ́ pẹ̀lú ẹlòmíì tí ò kí n tó, tó jẹ́ ọ̀rẹ́ mi, but kí ò kí ń ṣọ̀rẹ́ tirẹ̀, mi ò ní ìfẹ́ sí erù kín yen. Tí mo bá fẹ́ kó jọ́rẹ́ n ó ń sọ fún won, tan bá dẹ̀ fẹ́ jọ́rẹ́, won gbọdọ̀ súnmọ́ ra ju bi wọ́n ṣe súnmọ́ mi lọ, nnkan ti mí ò fẹ́ nu.